Àwọn èrò tí mo ní fún iṣẹ́ ní ọjọ́ iwájú ni pé kí n gbèrò jù láti kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan si. Èyí tó lè mú kí n ní ìgbéga lẹ́nu iṣẹ́, tó fi jẹ́ pé níwòyí ọdún méjì mẹ́ta tí ń bọ̀ kí n tí ní ìgbéga kódà mo fẹ́ wà ní ipò mánager ní ibi iṣẹ́ mi ní ọjọ́ iwájú láìpẹ́. Ohun tó sì lè jẹ́ kí ìkóṣe yìí ṣe fún mi ni pé kí n kàwé si. Ti mo bá kàwé si, lẹ́yìn ìgbà tí mo bá ṣetán ní ilé ìwé, mo wá le tender another certificate mi, èyí tí wọ́n sì lè fi process ìgbéga fún mi ní ẹnu iṣẹ́. Èyí jẹ́ èrò tí mo ti ní lọ́kàn fún iṣẹ́ mi ní ọjọ́ iwájú, tí mo sì mọ̀ pé tí mo bá ní ọ̀kúkún dùn, yóò sì ṣe é ṣe fún mi bẹ́ẹ̀. Màá ní ìgbéga ní ẹnu iṣẹ́ mi ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo ṣàrà máa ń kọ́ nǹkan lóríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ ní orí YouTube. Tí mo bá ní nǹkan tí mo fẹ́ kọ́ tuntun tàbí nǹkan tí ó rú mi lójú, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ ṣe àyẹ̀wò, láti lọ béèrè. Bí mo bá sì tẹ̀béèrè, mo á rí ẹ̀kọ́ tí ó dára kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ ẹ̀kọ́ púpọ̀ gan lórí YouTube gẹ́gẹ́ bí a ṣe ń ṣe, ṣe àwọn oríṣiríṣi oúnjẹ tàbí bí a bá ṣe lè lo ẹ̀rọ ayélujára bíi ago wọ̀nyí. Àti wípé mo ti kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tí mo sì ti ní certificate lórí wọn oríṣiríṣi gẹ́gẹ́ bí digital marketing mo kọ́ láti orí Íńtánẹ́ẹ̀tì àti àwọn ohun mìíràn tí mo ti kọ́ láti orí Íńtánẹ́ẹ̀tì.

Ìgbà tí mo máa ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Eh, mo ti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun ní ẹnu ọjọ́ mẹ́ta sẹ́yìn nígbà tí èyí tí mò ń lò ń fún mi ní ìyọnu tí yóò dédé máa gbóná bí òun tó fẹ́ burst, mo tètè ṣètò. Mo sì ti ra ẹ̀rọ ayára bí àṣá míràn ní ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí.

Ní ìgbà tí mo fò kẹ́yìn, ó ti pẹ́ gan ni. A máa ń sọ̀rọ̀ bí nǹkan bí i ọdún, bẹ́ẹ̀ yóò ṣẹ́di tórí mo rántí wípé 2017 ni mo fò kẹ́yìn. Nígbà tí mo ń padà bọ̀ láti missionary service mi, ìgbà náà ni ìgbà tí mo ti ní opportunity láti fò kẹ́yìn.

Orin tí mo fẹ́ràn jù ni àwọn orin inú ìwé àdákọ ní ilé ìjọsìn. Èyí tó jẹ́ wípé tí a bá ń kọ́, a kì í lo instruments kankan láti fi kọ. Irú àwọn orin bẹ́ẹ̀ mo fẹ́ràn jù bí i àwọn óké orin tí à ń pè ní hymns. Àwọn ni mo fẹ́ràn jùlọ. Mi ò nífẹ̀ẹ́ orin tí ó máa ń mú ariwo wá rárá, bọ̀ yẹn orin tí a bá ń kọ, tí ó sì máa ń jẹ́ kí ẹ̀yàn ronú jinlẹ̀ jẹ́ẹ́jẹ́. Òun ni orin tí mo nífẹ̀ẹ́ jù, tí mo sì sábà máa ń kọ ní gbogbo ìgbà tí mo bá nílò láti kọ orin kọrin.

Àwọn app tí mo máa ń lò jù jù ojoojúmọ́ jẹ́ app tó wúlò fún mi lẹ́nu iṣẹ́ tàbí tí mo bá fẹ́ kọ ohunkóhun. Ikini mo máa ń lo Discord app dáradára láti fi mọ information tó bá ń lọ nípa iṣẹ́ mi. Àti wípé tó bá ní ẹni training tí mo ní láti go through, a máa sábà, máa sábà lo Discord láti fi join training. Mo tún máa ń lo Facebook app dáradára. Ní ìgbà ki ìgbà mi ò lè ṣe kí n má lo Facebook app ní òòjọ́. Mo tún máa ń lo app tí à ń pè ní Gospel Library app tó jẹ́ app ilé ìjọsìn wa. Tó bá jẹ́ ó bá ní ìwé nípa ẹ̀kọ́ Bíbélì tí mo fẹ́ kọ tàbí mo fẹ́ prepare lesson fún Sunday school ní gbogbo ìgbà, mo máa ń sábà lo app náà. Tó bá, tó bá ní orin tí mo fẹ́ kọ tó jẹ́ orin inú ìwé hymns, mo máa ń sábà lo app náà. Mo tún máa ń lo Facebook dáradára láti mọ ohun tó bá ń lọ nígbòro. Instagram náà kò kẹ́yìn nínú àwọn app tí mo máa ń lò. Mo sì máa ń lo YouTube sì láti fi kọ́ ẹ̀kọ́ bóyá yala boya mo fẹ́ kọ́ nípa oúnjẹ tuntun bí a ṣe ń sè, tàbí mo fẹ́ kọ́ nípa nǹkan tó jẹ́ pàtàkì, mo máa sábà sáré lọ sí orí YouTube láti lọ kọ́ àwọn nǹkan wọ̀nyí. Mo tún máa ń lo LinkedIn dáradára. Mo máa ń sábà lo LinkedIn ní ojoojúmọ́ láti lọ wo, wo bóyá ó ní information tí a post lójoojúmọ́ nípa iṣẹ́ ni. Or nípa ilé ìwé tí mò ń lọ. Mo tún máa ń lo 1688 app dáradára kódà ní ojoojúmọ́ nítorí pé mo máa ń ra àwọn ọjà kọ̀ọ̀kan láti ìlú China. So mo máa ń lo app yìí láti fi select oríṣiríṣi àwọn nǹkan tí mo bá fẹ́ rà. Mo dè máa ń lo Google Translate app èyí tí ó máa ń jẹ́ kó ṣe é ṣe fún mi láti translate èdè China sí èdè Gẹ̀ẹ́sì tí mo bá ń bá àwọn manufacturers sọ̀rọ̀ ní China. App tí mo tún sábà máa ń lò náà ni Instagram. Mo máa ń lo Instagram torí pé mo ti join Instagram láti darapapo darapapọ̀ mọ́ oríṣiríṣi group tí mo wà láti lè má flow pẹ̀lú other groups. App tí mo tún máa ń lò náà jùlọ ni app silẹ́ńsìo òyì tí bà-- torí pé mo máa ń lọ sí orí app yìí láti ṣe iṣẹ́ ní ojoojúmọ́ àti ní ọ̀rẹ́ k'órẹ́ ní gbogbo ìgbà.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń dé ní àkọ́kọ́ tí kò bá sí traffic ní ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mí kì í tètè dé ní àkọ́kọ́ tí traffic bá wà ní ọ̀nà, tàbí tí mo bá ní iṣẹ́ tó pọ̀ jù láti ṣe ní ọ́fíìsì mi, mo máa ń lo àkókò díẹ̀ kọjá ìgbà tó bá yẹ kí n close ní ibi iṣẹ́ láti fi round up iṣẹ́ tó bá yẹ kí n ṣe kó má ba à tú papọ̀ mọ́ iṣẹ́ ọjọ́ kejì. Ní ẹ̀ míràn, mo máa ń tètè kúrò ní ẹnu iṣẹ́ tí máa sì tètè dé lé láì to àkókò tí mo máa ń sábà dé tẹ́lẹ̀. So, dídé lé mi depend lórí bí iṣẹ́ bá ṣe rí ní ọ́fíìsì ní ọjọ́ kọ̀ọ̀kan àti wípé tí mi ò bá tètè rí ọkọ̀ nígbà míràn, mi kì í tètè dé lé ní àkọ́kọ́. Ṣùgbọ́n tí mo bá tètè rí ọkọ̀, màá ń dé ní àkọ́kọ́ bó ṣe yẹ kí n ṣe dé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi ní àìmọye ìgbà. Ìgbà mìíràn, ó yá mo sì tètè kúrò ní ilé tí mi ò jẹ oúnjẹ mi kuró. Tí mo bá ń lọ tí ẹbí bá ń pa mí ní ọ̀nà, mo máa ń ra ǹkan kéékèèké dání tí màá sì máa jẹ ní inú ọkọ̀ mi. Ìgbà mìíràn wa to jẹ́ pé tí mo bá ra oúnjẹ, mo lè páàkì ọkọ̀ mi sí ibi kan kí n sì wine glass mi sókè kí n jẹ oúnjẹ náà kó tó di pé màá tẹ̀síwájú ìrìn àjò mi. Mo sá máa ń jẹ oúnjẹ nínú ọkọ̀ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó pínrọ̀ fún ìlera nígbà sí ìgbà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ wọ́n. Ìgbà mìíràn wà tó jẹ́ pé agbára mi kò ní ka láti se irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Mo máa ń sábà jẹ èyí tó bá wà nílé, ṣùgbọ́n mo máa ń rí i dájú pé tí mo bá jẹ oúnjẹ náà, màá pàpà wá èso kan tàbí mìíràn tí màá jẹ lẹ́yìn oúnjẹ náà tí a sì lè ran ìlera mi lọ́wọ́. Mo ní ìfẹ́ sí oúnjẹ tó ní èrò ìlera dáradára nítorí pé ó máa ń ran mi lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ mi dáradára, láti má wọlé àìsàn nígbà kì í gbà. Kì í ṣe wípé mi kì í wọlé àìsàn ṣùgbọ́n kó jẹ́ ohun tí kò common sí mi rárá nítorí pé mo máa ń jẹ oúnjẹ tó ní èrò ìlera àti kí mo máa ń ṣe exercise lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mi kì í sábà ṣe ohun tí kò dára fún ìlera mi. Mo sì máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi gan-an ni.

Bẹ́ẹ̀ni, tó bá ní ẹnikẹ́ni tó bá mi ṣe iṣẹ́, tó sì ṣe iṣẹ́ náà bó ṣetó àti bó ṣe tó wù mí ní orí, mo máa ń ṣe àfikún owó fún wọn tí ó ju owó tí a jọ ṣe agreement lọ. Ṣùgbọ́n tí iṣẹ́ òṣìṣẹ́ kan kò bá kú mi ní orí, mi kì í ṣe àfikún owó. Àfikún owó tí mo sì máa ń ṣe fún àwọn tó bá ṣe iṣẹ́ gidi yìí máa ń jẹ́ kí wọ́n tẹra mọ́ iṣẹ́. Ní ìgbà mìíràn tí wọ́n bá wá láti bá mi ṣiṣẹ́, wọ́n máa ń go extra mile láti ṣe iṣẹ́ fún mi tó sì máa ń jẹ́ kí inú mi dùn. Wọ́n ní ẹni tó bá da omi sílẹ̀ yóò tẹ ilẹ̀ tútù. So nǹkan tí mo máa ń ṣe yìí ni, mo máa ń ṣe àfikún owó fún ẹni tó bá ṣe iṣẹ́ dáradára so that ní ìgbà mìíràn, yóò ti ṣe ju bó ṣe ṣe tẹ́lẹ̀ lọ. Láìsí wàhálà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáradára. Mi kì lè jẹ oúnjẹ tí kò bá ní ata. Nítorí àwọn Yorùbá sọ wípé "Ẹ̀mí tí kò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni". Èmi máa ń jẹ ata gidi. Tí mo bá dánwò tí mo jẹ oúnjẹ tí ò fi bẹ́ẹ̀ni ata, màá bẹ̀rẹ̀ sí ní pọ itọ́ káàkiri ni, tàbí kí n máa bì. Àyà yóò máa ràn mí ní gbogbo ọjọ́ ni. Ìdí nìyí tó fi jẹ́ wípé mo sábà máa ń jẹ oúnjẹ tí ó ní ata gidi. Tí ó bá jẹ́ wípé mo ń ra oúnjẹ ní ìta ni, ó ní ibi tí mo ti máa ń ra oúnjẹ tí mo sì mọ wípé wọ́n máa ń jẹ ata náà. Ìdí nìyí tí mi kì í fi ń ra oúnjẹ ní ibikíbi ṣùgbọ́n ní àwọn ibi kan pàtó tí mo mọ wípé àwọn náà máa ń fi ata gidi se ṣe oúnjẹ wọn. Nítorí pé ata jẹ́ oun tí ó wúlò ní ara, pàápàá jùlọ ní ara tí èmi.

Batiri fóònù mi máa ń ṣe dáradára ó sì máa ń dúró dáradára. Tí mo bá charge batiri fóònù mi tó fúll ó máa ń dúró dáradára fún wákàtí bí márùn-ún mẹ́fà tí mo bá fi ń ṣe iṣẹ́. Batiri fóònù mi jẹ́ batiri tó dára gan ni nítorí pé follow come batiri ni, a sì ṣe mọ́ ara fóònù ni. Ó jẹ́ batiri tí kò ṣe é yọ kúrò nínú fóònù. Wọ́n ataṣe ẹ̀ mọ́ fóònù ni ó sì strong gan gidi ni.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo ṣe máa ń tọ́jú ara mi. Nínú ìgbà tí ìgbà, mo máa ń lọ fún checkup kí n lè mọ bí ara ṣe rí. Mo dẹ̀ tún máa ń ríi wípé tí a bá prescribe òògùn kan tàbí òmíràn fún mi, mo kì ń fi ìfalẹ̀ láti rà wọ́n. Tí mo bá ní láti, mo máa ń bójú tó ìlera mi dáradára. Mo máa ń ṣe ohun tó tọ́ àti tó yẹ, pàápàá jùlọ exercise mi kì í fi ṣeré. Mo sì máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi gan an ni tí ó máa ń ran mi lọ́wọ́ láti lè máa fọ àwọn nǹkan tí yóò dára kúrò ní ara mi ní ìgbà sí ìgbà. Tí mo bá sì lọ sí ilé ìwòsàn, mi kì í sábà ro tí owó ní gbogbo ìgbà, bó ti lè jẹ́ pé owó náà kò fi bẹ́ẹ̀ síi. Ṣùgbọ́n ìlera òun ni ọ̀rọ̀. Mo máa kọ́kọ́ ṣe ìtọ́jú ara mi dáradára. Kódà bó jẹ́ pé kí n fi odidi owó oṣù kan ṣe ohun tó tọ́ ní ìlera ara mi ni, mo máa ń ṣe láìbojú wẹ̀hìn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó nílẹ̀ ìgbéròsẹ̀ nínú ọkọ̀ òfurufú nítorí pé mo máa n nífẹ̀ẹ́ síi láti mọ ohun ti o bá n lọ, láti máa rí ìsàlẹ̀ àti láti máa rí àwọn ilé bí wọ́n ṣe máa n di kéékèèké tí ènìyàn bá wà ní ọ̀ inu ọkọ̀ òfurufú.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Gbogbo irun iṣẹ́ lorisiri tí mò ń ṣe ni mo ṣe káàdì iṣẹ́ wọ̀nyí fún. Tí mo bá pàdé ènìyàn tí mo ní láti introduce ara mi, mi kì í sọ̀rọ̀ púpọ̀. Mo máa ń jẹ́ kí káàdì iṣẹ́ mi kó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa èmi àti nípa iṣẹ́ tí mò ń ṣe. Ìdí níyi to fi jẹ́ wípé mo ní káàdì iṣẹ́, mo sì máa ń mú un káàkiri ní gbogbo ìgbà.

Mi kì í mu òògùn lójoojúmọ́ o. Àyàfi tó bá jẹ́ pé mo wà ní orí prescription, mi kì í sábà mu òògùn lójoojúmọ́. Mímu òògùn lójoojúmọ́ kì í ṣe ohun tó tọ̀ láìṣẹ́ wípé olùwàrẹ wà ní orí àìsàn. Òògùn tí mo tún lè mu lójoojúmọ́ ni bóyá óní supplement tí mo ní láti lò ní ìwọ̀nba àkókò tó yẹ. So àwọn ǹkan bẹ́ẹ̀ ni mo lè mu lójoojúmọ́ títí tí yóò fi tó àkókò tó yẹ kí n dá ọwọ́ rẹ̀ dúró. Mi kì í sábà mu òògùn láìnídí kí n sì má a mu ní ojoojúmọ́.

Mi ò ní àkókò kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ṣùgbọ́n mo máa ń ríi dájú wípé oúnjẹ alẹ́ jíjẹ fún mi kò gbodo kọjà ago méje ní ìrọ̀lẹ́. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń rí pé mo jẹ oúnjẹ alẹ́ ní aago márùn ún mẹ́fà sí méje kó má ba fa àìlera fún mi. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tí oúnjẹ náà kò tètè ṣe tán, mo máa ń kúkú fi í lẹ̀ láì jẹun. Mo máa dúró di ọjọ́ kejì. Nítorí pé mo mọ̀ pé tí a bá ń jẹun ní àkókò tó pẹ́ jùlọ papa jùlọ oúnjẹ alẹ́ kò ní ìlera tí ó máa ń ṣe fún ènìyàn. Níyálà o máa ń fa ijàmbá fún ara ènìyàn ni. Ǹdí nìyẹn fi jẹ́ wípé mi ò kí ń jẹ oúnjẹ alẹ́ tó bá ti kọjá ìsẹ́ wákàtí ikejì ní ìrọ̀lẹ́

Mo ní oríṣiríṣi ìgbádùn. Ìgbádùn mi ni tí mo bá rí oúnjẹ tó wù mí ní àkókò tí ó sì wù mí láìsí ìdíwọ́. Ati wípé ìgbádùn mi ni tí mo bá ń ṣe iṣẹ́ tí iṣẹ́ náà sì ń bọ̀ sí fún mi. Ó máa ń jẹ́ ohun ìgbádùn fún mi nítorí pé máa ń fi mí lọ́kùnbalẹ̀ àti tí mo bá sì fẹ́ wo fíìmù lórí YouTube tí mo jókòó, tí mo sì gbé oúnjẹ mi tira àbí tí mo gbé novel tira. Àwọn ohun tó jẹ́ ìgbádùn mi nìyí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ìgbà sí ìgbà. Pàjùlọ ní ọjọ́ ìsinmi torí pé mo wà ní ara àwọn akọrin. Mo sì máa ń kọ́ ẹ̀kọ́ bíbélì gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀kọ́ náà. Mo máa ń lọ sí ilé ìjọsìn láàárín ọ̀sẹ̀ tí a bá ní àwọn activities láti ṣe tí mo sì ń láti kópa níbẹ̀. Mo máa ń lọ sí ilé ìjọsìn fún fun Mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára ní ìgbà sí ìgbà tí ó bá tọ́ àti tí ó bá yẹ.

Mo ṣa ma ń gbọ́ nípa àmì ìràwọ̀ ni. Èmi ko mọ àmì ìràwọ̀ mi rára, ni ó sì mọ bí a ṣe máa ń mọ̀n. Sùgbọ́n màá gbìnyọ̀njú láti lọ mọ bí a ṣe mọ àmì ìràwọ̀, so that èmi náà yóò mọ àmì ìràwọ̀ mi.